Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Bẹ́ẹ̀ni, mo mọ àwọn ará àdúgbò mi dáadáa nítorí ó ṣe pàtàkì fún mi láti mọ̀ wọ́n bí ẹbi ọ̀rẹ́ lásẹjọ máa ń ṣe. Ó ṣe pàtàkì láti sún mọ àwọn ará àdúgbò mi.

O máa ń rí dájú pé ọjà mi dára nítorí àwọn èèyàn máa ń bá mi, wọ́n fẹ́ràn láti máa bá mi rajà ni ona ní ọ̀pọ̀lọpọ̀ gbogbo ìgbà nítorí èmi kò ṣe bẹ́ẹ̀ fi owó sí orí ọjà mi, torí bẹ́ẹ̀ ni wọ́n torí máa bá mi wá ń ra ní gbogbo ọjọ́

Bẹ́ẹ̀ni mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan. Nítorí gbogbo ǹkan gbà láti fi ètò sí. Láì fi ètò sí ǹkan, kò sí bí ǹkan náà ṣe le ní lọ síwájú. Láìsí ètò, kò sí bí ǹkan náà ṣe le ṣe ṣe. Gbogbo ǹkan ló gbà láti máa fi ètò si. Bí ètò ìnáwó, bí ètò láti, láti rajà, bí ètò láti ṣe ohunkóhun tí èèyàn bá fẹ́ dáwólé.

Ó lè rò fún ìlera, ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀, ó máa ń ṣe ara lóore, ó ń fúnni ní ẹ̀jẹ̀, ó ń fúnni ní egungun, ó ń dá ní ọ̀pọ̀lọpọ̀ láti máa jẹ oúnjẹ tó yẹ.

Tí mbá fi aṣọ bo mú, ó jẹ́ ohun ìríra. Tí n bá fi aṣọ bo mú, ó jẹ́ ohun ẹ̀gbin. Ó dára lọ́pọ̀lọpọ̀ láti sè'mọ́ tótó. Níwọ̀n ìgbà tí mo bá ti fẹ́ sín, mo máa fi, mo máa n fi aṣọ.

Mo fẹ́ràn láti máa jẹ ìrẹsì tàbí gààrí àti omi tútù àti ẹ̀pà. Tí mo bá dẹ̀rí, mo máa ń fi kúlí alata tó ta dáadáa, mo máa ń fi rẹ̀ fún ní ọ̀sán, ọkàn mi á balẹ̀. Ó jẹ́ oúnjẹ tí mo nífẹ̀ẹ́ sí ní ọ̀pọ̀lọpọ̀, ó jẹ́ oúnjẹ tí ó máa ń fi ọkàn mi balẹ̀. Àgàgà tí ń bá wá jẹ́ pé, gààrí ni mo mú àti omi tútù, tí mo bá jẹ tán, a wá ṣe mí bí ẹni pé oorun ń kùn mí, ọkàn mi á balẹ̀, màá wá sùn díẹ̀

Bẹ́ẹ̀ni mo máa n kọ lẹ́tà fún àwọn ènìyàn. Bóyá mo fẹ́ fi lẹ́tà ránṣẹ́ sí ọ̀rẹ́ mi tó wà ní ọ̀nà jíjìn rere, tàbí mo fẹ́ fi òǹkọ̀wé ránṣẹ́ sí ẹni tí mo mọ̀ pé mi ò lè dúró, mi ò lè dé ọ̀dọ̀ rẹ̀. Lẹ́tà yẹn á tètè dé ọ̀dọ̀ rẹ̀.

Uhm, bẹ́ẹ̀ni mo mọ bí a ti ń ya àwòrán. Bó ṣe ti ọkọ̀ ni, kò sí àrà tí mi ò lè fi dá. Bó ṣe ti ilé ni, kò sí àrà tí mi ò lè fi dá. Kódà bó ṣe ẹranko inú igbó, kò sí àrà tí mi ò lè fi àwòrán rẹ̀ dá. Ìbàjẹ́ igi, kò sí àrà tí mi kò lè fi dá. Ìbàjẹ́ ènìyàn gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara wa, kò sí àrà tí mi ò lè fi wọ́n dá nítorí mo fẹ́ràn láti máa ya àwòrán lọ́pọ̀lọpọ̀

Kò sí gbà tí ọjà tuntun ò kí n jáde. Àgàgà tó bá jẹ́ ọjọ́ ajé, ọjà tuntun máa ń jáde ní ọjọ́ ajé àti ọjọ́o Jímọ̀ ni ọjà tuntun máa ń jáde. Tàbí ngbà t'ọ́n bá fẹ́ ṣe Kérésìmesì, ọjà tuntun máa ń jáde. Tàbí, tàbí ní ì, nígbà míràn ó máa ń jáde ní ọjọ́ ẹtì.

Nígbà tí mo bá fẹ́ lọ sùn, ohun tí ó ṣe pàtàkì fún mi láti ṣe ni pé màá jẹun. Tí mo bá ti jẹun tán, máa mé-- máa-- ó ṣe kókó fún mi láti gbàdúrà kí n tó lọ sùn. Nítorí àdúrà jẹ́ ohun tó ṣe kókó nínú ayé yìí.

Oṣù tí ó dára tí mo fẹ́ràn jù nínú ọdún yìí, mo fẹ́ràn oṣù kẹwàá nítorí ó jẹ́ oṣù tó dùn mọ́n mi nínú oṣù, ó jẹ́ oṣù tí mo wá sí ilé ayé, ó jẹ́ oṣù tí inú mi ń dùn jù, ó jẹ́ oṣù tí mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn jíjó. Mo fẹ́ràn láti máa jó. Àgàgà tí ń bá lọ sí òde, mo fẹ́ràn láti máa jó dáadáa. Íbàjẹ́ Ilé-ìjọsìn ni tí wọ́n bá tí ń kọrin, tàbí tí wọ́n bá tí ń lo orin àpàlà, tàbí tí Ọba Ọbọ ṣe ijó fújì, ò sí ijó tí mi ò lè jó, nítorí mo fẹ́ràn ijó. Ó jẹ́ ohun tó dùn mọ́ mi nínú púpọ̀ púpọ̀

Rárá o, mi ò tíì fún ni ní ẹ̀jẹ̀ rí. Mi ò tíì fún ẹni kankan ní ẹ̀jẹ̀ rí. Rárá, mi ò tíì fún ìyàn ní ẹ̀jẹ̀ rí o.

Bó ṣe àárọ̀ ni, ẹka àárọ̀ o, bó ṣe ọ̀sán ni, ẹka ọ̀sán, bó ṣe alẹ́ ni, ẹka alẹ́. Nígbà tí mo bá fẹ́ lọ sùn náà, ó dàá rọ. Ìkíni jẹ́ nǹkan tó dáa jù, ó dáa láti máa kíni, kí ènìyàn. Nítorí ẹni tí ó bá ń kíni ó ní ìtẹríba.

Wifi mi yara, ó yara tó, ó yara fáfáfá. Kò sí nǹkan tí mo bá fẹ́ wò àbí tí mo bá fẹ́ ṣe àyẹ̀wò rẹ̀, pàpàpá ni ó máa dá mi lóhùn. Pàpàpá ni ó dá mi lóhùn.

Bẹ́ẹ̀ni mo máa ń kọrin kẹ́lẹ́ nígbà tí mo bá sì wà nínú yàrá tàbí nígbà tí mo bá ti wà ní ibi tí mo rí pé kò sí ariwo. Mo máa kọrin kẹ́lẹ́, màá fi yin Ọlọ́run. Màá fi dúpẹ́ lọ́wọ Ọlọ́run, màá fi yin Ọlọ́run.

Gẹ́lẹ́ nígbà tí ọ bá ti tó oṣù kẹwàá, ní ọjọ kejìdínlógún ni mo máa n ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Máa gé àkàrà òyìnbó àti ọtí wáìnì. Máa ṣe àjọyọ̀ pẹ̀lú àwọn olólùfẹ́ mi. Àgàgà tí ìfẹ́ mi, ẹni bí ọkàn mi bá wà ní ìtòsí mi. Ó jẹ́ ohun tí ó dùn mọ́ mi nínú láti gé àkàrà òyìnbó pẹ̀lú rẹ̀

Mo fẹ́ràn láti máa wọ bàtà gíga àti bàtà pẹlẹbẹ. Ni àkókò tí n bá n lọ sí ilé ijó, mo máa n wọ bàtà pẹlẹbẹ. Ni àkókò tí n bá n lọ sí ilé ìjọsìn, mo máa n wọ bàtà gíga. O jẹ́ ohun tí mo nífẹ̀ẹ́ sí jùlọ láti máa wọ bàtà gíga àti pẹlẹbẹ.

Mo máa ń wọ aṣọ ìṣùn tí n bá ti fẹ́ lọ sùn èyí tó ní ẹwù àti ṣòkòtò fẹ́lẹ́fẹ́lẹ́. Òun ni mo máa ń wọ tí bá ti fẹ́ lọ sùn, nítorí mi ò kí ń fẹ́ràn kí máa wọ aṣọ tí bá ti-- aṣọ ara tí mo máa ń wọ jáde. Aṣọ ìwọ̀sun ni mo máa ń wọ èyí tó ní, èyí tó ní ẹwù àti ṣòkòtò fẹ́lẹ́fẹ́lẹ́. Òun ni mo fẹ́ràn láti máa wọ sùn.

Rárá o, mi ò kí ń jẹ gọ́ọ̀mù nítorí kìí ṣe oun tí mo lè jẹ, nítorí kì í ṣe oúnjẹ. Gọ́ọ̀mù jẹ́ oun tí wọ́n máa fí ń lẹ ǹkan tí ó bá ti ya. Gọ́ọ̀mù kìí ṣe oúnjẹ bẹ́ẹ̀ ni kìí ṣe omi. Gọ́ọ̀mù jẹ́ oun tí mo máa fi ń lẹ tákàádà mi tí ó bá ti ya.

Bẹ́ẹ̀ni, mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí mo máa ń gbé ní ẹ̀ẹ̀koọ̀kan lọ ibi iṣẹ́ mi nítorí kì í ṣe gbogbo gbà ni mo máa ń gbe lọ biṣẹ́. Ìgbà tí mo bá ti rí pé mo ní owó díẹ̀ láti fi ra epo sínú rẹ̀ ni mo máa ń gbe.

Mo máa ń wọ ọkọ̀ lọ sí ibi iṣẹ́. Mà á wọ ọkọ̀ tí máa san owó ẹ̀. Ìgbà míì, mà á gbé ọkọ̀ mi. Nítorí epo kì í ṣe ojoojúmọ́ mo máa ń ri owó ra epo sínú ọkọ̀. Ìgbà tí ó pọ̀ jù ni ìgbà tí mo máa ń wọ ọkọ̀ Tàṣí lọ sí ibi iṣẹ́.

Mo fẹ́ràn láti máa lọ òde tàbí kí n jáde lọ kí àwọn ọ̀rẹ́ mi, tàbí kí n lọ sí òde afẹ́fẹ́ yẹ̀yẹ, tàbí kí n lọ sí, ẹ́ẹ́, kí n lọ sí ibi tí ó bá wù mí.

Ojú mi dára, ó rẹwà lọ́pọ̀lọpọ̀. Ojú mi, ó gúnrégé. Ó wuni lórí. Bí ọkùnrin bá rí ojú mi, á ní à, béélé yìí ó jẹ́ aya ẹni, a sì jẹ́ álè ẹni. Ojú mi gúnrégé, mo mọ́ lára lólóló, mo tutù bí àdàbà.